Ijo tí mo ní fún ìsinmi ọdún jẹ́, o jẹ́ bí ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́ta ni mo máa, mo máa ń lò fún ìsinmi ọdún, pàápàá jùlọ tó bá bọ́ sí ìgbà wẹ̀ àbí ìgbà tí a bá ń ṣe ayẹyẹ ọdún ní ọdọ̀ wa, èyí ọdún mẹ́ta, ọdún, ọdún àbí ọjọ́ mẹ́, ọjọ́, ọjọ́ mẹ́ta ni mo máa fi ń ṣe ìsinmi ọdún. Ó, ó wúlò fún mi gidigidi gan.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja. Ẹ̀mi àti bàbá mi nígbà tí mo fi wa ni ilé ìwé, ibẹ̀ ni mo ti kọ́kọ́ kọ́ bí a ṣe ń pe ẹja. Pípa ẹja ò ṣe àjeji sí mi, mo máa ń pa ẹja lójoojúmọ́ ní gbogbo ìgbà igba tí mo fi ìwà kékeré yen. Pípa ẹja jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí gidi gan-an, mi ò dé le fi sílẹ̀. Mo máa ń pe ẹja ní àárín ọ̀sẹ̀, tí mo bá ráyè pé èmi àti ọmọ mi lájọ máa ń lọ sódò lọ pe ẹja.

Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Spanish. Èdè yìí ni mo nífẹ̀ẹ́ sí gidigidi gan. Mo dẹ̀, mo dẹ̀, inú mi máa ń dùn láti lè fẹ́ kọ́ èdè náà. Èdè tí mo fẹ́ kọ́ jẹ èdè Spanish, ó máa wúlò fún mi tí mo bá lọ sí, ehn, àwọn àwọn ìlú mìíràn bí i Spain, bí i, bí i, ehm, bí i àwọn ìlú tó wà ní European country. Ibẹ̀ ni mo máa ń nífẹ̀ẹ́ sí láti lè kọ́. Maṣe sọ èdè Spanish yìí, ó máa wúlò fún mi gidigidi gan láti lè, láti lè jẹ́ kí ọ̀rọ̀ mí yẹ àwọn èèyàn tó tún wà níbẹ̀ kọ̀rọ̀ wá ju oyè ara wa kéékééké.